Bí mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àṣìná kì í ṣe ǹkan tí ó le rára. Lọ́pọ̀ ìgbà kò tó dípe, à bẹ̀rẹ̀ ṣí ń ṣètò àṣìná, màá ti kó gbogbo ǹkan tí a nílò fún ètò àṣìná sílò. Màá ti kọ́ sílẹ̀ gbogbo e à ti wà ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí màá ń lò. Màá ṣàkọkọ́ káàkiri, ọtí máa wà ní òwe, tó bá àkókò bá tó, màá ti mọ̀.

Rárá o, èmi ò tíì dúró lórí ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí àmọ́ ní ojoojúmọ́ ni màá ń lo ẹ̀rọ ayárabíàṣá mi, nítorí mo mọ̀ pé nnkan oríṣiríṣi tó ṣe ní láǹfààní wà lórí ẹ̀. Orí ẹ̀ ni àwọn contact list mi wà, orí ẹ̀ ni mo ti máa ń kọ́ tó ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà ni ọ̀sẹ̀ tó kọjá nígbà tí mo fẹ́ lọ ra àwọn nǹkan èlò tí mo máa lò ní ọ̀sẹ̀ yẹn nítorí àwọn nǹkan ọbẹ̀ ti tán nílé, àwọn nǹkan mìíràn wà tí mo le nílò láti rà bíi ohun ifọ̀nu, bíi ohun ọṣẹ ìfọṣọ àti oríṣiríṣi tí mo ṣe lọ sí ọjà lọ ra nǹkan nìyi.

Èmi mọ̀ bó ṣe ń pa ẹja nínú odò tí ó bá tóbi jù bí àwọn odò tí ó ń sàn láti ibìkan sí ibìkan, a ti fi néètì pẹja a ti fi sí iwájú ibi tí a mọ̀ pé òdo ń sàn lọ sí, ibi tí ó ń dà lọ sí a ti fi lọ síbẹ̀. Àwa mọ́ nǹkan tó fi ń pẹja, àwa máa rìn káàkiri àbí ká ti mú néètì kí a máa fi fà láti ibìkan sí ibìkan, ẹja á wọnú néètì náà.

Ọjọ́ méjìdínlógún ni èmi ní fún ìsinmi ọdún nítorí pé e ṣìṣẹ́ ṣiṣẹ́ láì sinmi kò daa fún àgọ́ ara èèyàn, ó máa ń ṣe nǹkan tí ò dá lágo ara tí èeyàn bá ṣiṣẹ́ ṣiṣẹ́ dédé. Ó yẹ́ kí ènìyàn ní àsìkò gbigbádùn àti àsìkò ìsinmi.

Bẹ́ẹ̀ni èmi ní gíláàsì òòrùn, òun ni mo máa ń sábà lo tí mo bá fẹ́ jáde ní ọ̀sán kankan. Màá wọ fìlà mi sórí, máa dẹ́wọ̀ gíláàsì òòrùn kí ó má bá tán sùn mí lójú àti wípé tí n bá fẹ́ lọ sí ibi tí wón ti ń ṣeré abúlé kankan, tí máa lọ sí agbo àríyá, mo máa wọ gíláàsì òòrùn.

Ìgbà tí mo kéyin ìpàdé ọ̀rẹ́ mi, ó ti ṣe díẹ̀ tó ti pẹ́ ká níbi oṣù méje sẹ́yìn. Nígbà tí mò ń lọ sí ayẹyẹ kan, mo rí ọ̀rẹ́ mi kan tí ó ń kọjá ń bẹ, mo jẹ kí.

Bí ìgbéyàwó ìṣe tó kẹ́yìn ṣe rí rẹ, ìyín ọkọ ìyàwó àti, àti aya rẹ̀ wọ́n ṣe ayẹyẹ. Wọ́n filé pọ́tí wọ́n fọ̀nà róka. Àwọn ènìyàn oríṣiríṣi wá síbẹ̀. Ìyàwó ọkọ, ìyá ìyá ọkọ ìyá àti bàbá ọkọ. Ìyá àti bàbá ìyàwó náà wá pẹ̀lú àwọn èeyàn. Won ṣàà ṣàyẹ̀yẹ, àlùfáà dé wá láti wá sowọ́n pó. Ni orúkọ bàbá, ọmọ àti ẹ̀mí mimo.

Nǹkan tí emi máa ń ṣe kí n tó lọ sùn ni wípé máa yẹ àwọn iṣẹ́ tí mo ṣe kù ní ọ́fíìsì, màá yẹ̀ ẹ́ wọ kin le tètè parí àwọn eleyii tín bá lè parí ń bẹ. Tó bá dẹ̀ ti rẹ̀ mi, màá dáwọ́ iṣẹ́ yẹn dúró, màá ka Bíbélì mi, màá gbàdúrà sí Ọlọ́run, obá ti n bá ti wá ṣétán, màá wá lọ sùn.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni, i ni ara àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tá jọ ńṣe, bí àwọn iṣẹ́ pàjáwì tó kàn máa ń déédéé yọjú. Kì í ṣe àwọn iṣẹ́ tí a ti ní l'ọ́kàn láti ṣe tẹ́lẹ̀. Àwọn, alábàáṣiṣẹ́pò wa kan náà wọn á gbé iṣẹ́ kan wá pé iṣẹ́ yìí, wọ́n ní ká sáré ṣe pàjáwìrì. Àwọn nǹkan bẹ́ẹ̀ ni mi ò sábà ní ìfẹ́ sí, àmọ́ mi ò ní yàn, mi ò ní choice ju tán kí n ṣe iṣẹ́ náà lọ.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Sunday, nítorí ọjọ́ Sunday jẹ́ ọjọ́ ìsinmi. Ẹ̀yọ̀ igbà tí máa ń raye láti sinmi dáadáa. Tà bá ti ṣe àdúrà sí Ọlọ́run ọba, tà bá ti gba ara wa ní ìyànjú, a ti sọ fún ra wa ni nnkan tí Ọlọ́run fẹ́ kí a ṣe. A sọ̀rọ̀ nípa ìfẹ́ Ọlọ́run àti oríṣiríṣi. Tà bá ti parí ìjọsìn wa, a màá ní àǹfààní láti sinmi láti ṣe oríṣiríṣi. Ààyẹ́ wà fún mi láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe àti láti sinmi dáadáa.

Kò seleyi tí mi féràn lára nínú ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́. Ilé tí inú mi máa ń dùn ti bá ní àfààní láti rí ìmọ́lẹ̀ òwúrọ̀ àti tí òòrùn bá ti ń wọ̀ ní ọwọ́ alẹ́. Ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí gidigidi méjèèjì.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbùrùn nítorí pé lẹ́ẹ̀kan kan ti bá ń jáde lọ, ọ̀gọ̀gọ̀ ìgbà tí bá lọ sí ibi tí ó wà níbi abúlé tí wọ́n da ọ̀dà ìlú bẹ̀ dáadáa, mo máa sábà wọ ìbùrùn láti bo ara mi àti láti bojú mi kúrò fún àwọn èrù, kútù àti oríṣìíríṣìí.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀, ni bí ọmọ ènìyàn ṣe máa ń jí náà ni. Tí n bá ti jí lára kùtù, à pẹ́ra wa jọ àwa tí a wà nílé. A jọ kọrin, júmọ̀ yín ọlọ́run lógo. A gbára wa ní ọ̀rọ̀ ìyànjú. A dẹ̀ sí ka ìwé mímọ́ láti lè tún ṣe àlàyé ẹ̀ ní kíkún fún àwọn tókù. Tí a bá de ti parí tán, a ṣe tán láti máa ṣe iṣẹ́ ọjọ́ wa fún ọjọ́ náà. A lé sáré sè oúnjẹ, tí a máa jẹ, a de máa bẹ̀rẹ̀ sí ní ṣíṣe ta fẹ́ ṣe.

Bí mo ṣe máa ń ṣe ètò ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi kì í ṣe ohun kan tí ó lè pàtó nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run àti ọgbọ́n tí Ọlọ́run ti fún mi. Bí wọ́n ṣe ń bá wọn yanjú òpó, èmi mọ̀ pé tí, tí ìṣòro bá wà, ọgbọ́n ni wọ́n fi ń yanjú ọgbọ́n sùúrù àti ìfarabalẹ̀ ni wọ́n fi ń yanjú ẹ̀

Bẹ́ẹ̀ ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún nítorí pé ẹni tí ó bá ṣiṣẹ́ ta takuntakun, tí ó bá ṣiṣẹ́ dáadáa tí ọ̀gá ẹ̀, tí inú ọ̀gá rẹ̀ bá dùn, òun á fẹ́, á fẹ́ yin ẹ̀, á fẹ́ fún ẹ ní ìwúrí fún iṣẹ́ tí ó ṣe kó ó máa túnbọ̀ má lè ṣe sí i. Torí fún ìdí èyí, ọmọ-iṣẹ́ tí mí, ọmọ-iṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́odọ̀ mi tó bá ti ṣe ohun tó dára, tó bá wá lásìkò tí ó bá ṣiṣẹ́ wọn, mo máa fún wọn ní owó àfikún.